Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kàn? Ṣé o rí ní ṣánké? Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ? Sí oúnjẹ kàn? Àìsàn ìkórira sí oún- ìṣán ọkàn ni ṣán.